Mo máa ń wá òṣìṣẹ́ tó mọ iṣẹ́ ṣe tí ó sì fi ọkàn sí ìlọsíwájú ibi iṣẹ́ mi torí pé ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ni wọ́n bìkítà fún tí iṣẹ́ ṣe ń lọ. Wọ́n, tó jẹ́ ipé owó iṣẹ́ ni wọ́n fọkàn sí ní ìparí oṣù tí wọ́n sì fi ọkàn sí tí iṣẹ́ ò ṣẹ́ lọ síwájú. So, mo máa ń wá àwọn òṣìṣẹ́ tó mọ iṣẹ́ ṣe, tan sì ní okun àtàgbàra láti fi, láti fi siṣẹ́ fún ìlọsíwájú àti òṣìṣẹ́ tó ní, òṣìṣẹ́ tó lóòtọ́ tí ẹ ṣi kì n pàrọ so that. Òṣìṣẹ́ gidi ló bẹ. Òṣìṣẹ́, ewòó.

Mo fẹ́ràn ibùsùn mi ní ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n mo fẹ́ràn ìyàrá ìgbàlejò púpọ̀ jùlọ nítorí pé ó ṣe, ó ṣe ni ní àǹfààní torípé kò sí èèyàn kankan tí ó máa wá dá tó máa wá disturb mi láti fi bá èèyàn sọ̀rọ̀ àbí láti fi sọ nǹkan mi àbí láti fi dẹ́rú ba yan ni nítorí pé àwọn ara lè wa o fọ̀kàn síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ju ìyàrá ìbùsùn mi lọ. Ṣùgbọ́n ìgbà mi mi a máa jókòó sí ìyàrá ìgbàlejò láti fi gbafẹ́fẹ́ àbí láti fi ṣe nǹkan tá a pé mo ní nǹkan tí mo fẹ́ ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà yẹn. Mo máa ń lo ìyàrá ìgbàlejò sọ́ dà tí àwọn èèyàn bá wá mi wá wọ̀n ní le mọ̀ tá a pé mo wá nílé àbí mo ṣí nílé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń jókòó síbẹ̀ láti fi kàwé àbí láti fi ronú nípa nǹkan tí àwọn èèyàn ṣe àbí nǹkan tí mo ti ṣe. So mo nífẹ̀ẹ́ ìyàrá ìgbàlejò púpọ̀ ju ìyàrá ìbùsùn mi lọ lọ́pọ̀lọpọ̀.

Mo máa ń múra sílẹ̀ fún oníbàárà mi pẹ̀lú, mo máa ń múra sílẹ̀ gidigidi gan fún oníbàárà mi torí pé, mo máa ń múra sílẹ̀ gidigidi gan fún oníbàárà mi. Màá dé kò àwọn nǹkan tí mo mọ̀ pé ó máa ní wúlò fún àjọṣọ wa àti oníbàárà mi. Mo máa kó àwọn nǹkan tó máa wúlò fún, màá kó kalẹ̀ mo dẹ̀ máa ń múra dáadáa torí wọ́n sọ wípé ẹ, ẹwo ẹ ló bẹ ni. Mo má, mo ṣá má, mo ṣá máa ń múra gidigidi, màá, màá wọṣọ gidi, màá múra gidigidi kí oníbàárà mi tó dé torí ìrísí, ìrínisí ni ise ni lọ́jọ́ àbí bawo lawon. Àwọn agbalagba tí maa n pe, mo máa ń múra sílẹ̀ gidigidi mo dẹ̀ máa kó àwọn ọjà gidi tí mo bá ní, mo máa kó jáde torí pé ó lè ṣe iwúlò lọ́pọ̀lọpọ̀ fún àti àwọn eleyii tíi, kò ba tí riri tí wo pe, à oníbàárà mi lè ra, ó sì lè lò.

À, èmi fẹ́ràn jiyàn lọ́pọ̀lọpọ̀, èmi a sì máa jiyàn lórí nǹkan tó bá dá mi lójú. Tí mo bá wo nǹkan yẹn, màá mọ wípé, à, ǹkan yìí ó dá mi lójú lọ́pọ̀lọpọ̀. Èmi, ò, èmi fẹ́ràn láti jiyàn si lórí lọ́pọ̀lọpọ̀. Kélé bẹ́ẹ̀ ní àwọn ọ̀rẹ́ mi náà mọ̀. Èmi, mò ń fẹ́ràn láti máa jiyàn lórí ǹkan tó bá dá mi lójú. Imi de to je wípé kò ní dá mi lójú. Èmi fẹ́ràn láti máa jiyàn gan lórí gidi, gidi lọ́pọ̀lọpọ̀. So dá, tó bá, gbogbo àwọn ọ̀rẹ́ mi náà náà dẹ̀ mọ̀ lọ́pọ̀lọpọ̀ wípé ǹkan tó bá dá mi lójú, màá jiyàn ni lórí ìjẹun. Ṣùgbọ́n ìgbà mi wà tó jẹ́ wípé wọ́n máa ń po jumi lo tiwon bàá jiyàn, but emi. Èmi, èmi sì máa ń like àti máa jiyàn lórí ǹkan irú ẹkọ kan. Ìgbà mí sì ní, mò maa ń jiyàn lórí ǹkan tí màá mọ wípé, à, ǹkan yìí, èmi mo ti mọ wípé ǹkan yìí kì í ṣe tótọ̀ but emi a sì fẹ́ràn láti máa jiyàn torí kí everywhere sa le ma ko sa le ma paríwo àbí kọ́ ṣá, kọ́ ṣá mo fi dá mi lẹ́bi wípé nǹkan tí mò ń se kọ dá.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìlú alákọ́kọ̀ jẹ́ ìlú Ogbomoso ní ìlú abínibí mi ní ibi tí wọ́n bí mi sí. Ìlú ẹlẹ́ẹ̀kejì sì ni ìlú Ilorin, ní ibi tí mo ń gbé gangan Mo sì máa ń rin ìrìn àjò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà tí mo ń ṣe, ìgbà tí mo ń ṣe, ẹ́, iṣẹ́, iṣẹ́ online, mo máa ń rin ìrìn àjò lọ́pọ̀lọpọ̀ bí ìlú Osogbo, Ọ̀yọ́, Ibadan. Bẹ́ẹ, bẹ́ẹ, bẹ́ẹ la máa ń lọ. Wọ́n máa ń gbé wa káàkiri láti lọ ta nǹkan, láti lọ ta oògùn. Òwò ẹ̀kọ́ọ̀kan ni mí máa ń lọ sí ibẹ̀. Súù gbogbo ìgbà tí n bá lọ sí ibẹ̀ ni mo máa ń rí ẹ̀kọ́ kan, mo sì máa ń rí nǹkan gidi mú jáde níbẹ̀. Ni, ní ọjọ́ Sunday èmi a máa jáde lọ sí ṣọ́ọ̀ṣìn. Ìgbà mí tí ó bá sì sí ṣọ́ọ̀ṣì ni aráńdi ibẹ̀. Èmi à jòkó ṣí inú ilé lónìí, màá sì gbàdúrà. Ni, ní ìgbà tí a lọ sí ìlú Ogbomoso, ibẹ̀ ni mo ti kọ́kọ́ mọ ibi tí wọ́n ń pè ní.

Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni ó wà ní ibi iṣẹ́ mi. Yálà eleyii tí mo ti kọ́ tẹ́lẹ̀ tí mo ti dọ̀ga ńbẹ́ àti eléyìí tí mò ń bẹ ní ìsinsìnyí àti ilé ìwé mi. Ni ibi ìkọ́sẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni mo bá pàdé n bẹ́ẹ̀. Alákọ́kọ́ jẹ́ ibi, eleyii tó jẹ́ wípé ta bá lọ ṣiṣẹ́ látaarọ, ko, à ní jẹ ǹkan kan ta fi máa dé ilé padà. Elekéji jẹ́, elekéji jẹ́ ìjìyà tó jẹ́ wípé àwọn nǹkan mìí wa tó jẹ́ wípé èèyàn o ṣè tọ́ je wipe kíni wọ́n máa fi lo yin pé a, nkán báyi ìwọ lọ se o. Eleké ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ló ṣie wà ní ẹnu ise tìtẹ̀mi tí èèyàn ò le fi ẹnu kà tán. Ṣùgbọ́n èmi a mọ̀ faradà torí pé ǹkan tí mò ń wá ọ̀hun ni mò ń lé. Kìí ṣe ǹkan tí mò ń, kìí ṣe ǹkan tí wọ́n fe fún mi nísin, èmi na tí di ọ̀gá àrà mi. Eleekéji níbi ilé ìwé náà, ọ̀pọ̀lọpọ̀ wàhálà ni a ṣe n ní ilé ìwé àti ní ẹ̀nu ìkọ́sẹ́. Ṣùgbọ́n nísin mo tí dùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ láìmọye ìgbà ní ẹnu iṣẹ́ mi nítorí pé ọ̀gá wa níyìí, alároro ni, ó sì máa ń fi wa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹrú ni. A lè ṣiṣẹ́ ni àti àárọ̀ kùtùkùtù di alẹ́ láìṣe pé a jẹun àbí ǹkan. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní àìmọye ìgbà. Èmi ni ọ̀gá wọn pátápátá, èmi ni mo kó àwọn ọmọ iṣẹ́ ọ̀gá mi lọ sí ẹnu iṣẹ́, adé máa ṣiṣẹ́ láti àárọ̀, ìgbà mí a lè lo wákàtí mẹ́fà, ìgbà mì wákàtí mẹ́jọ, ìgbà mì wákàtí mẹ́wàá, a sì lè lu ńdíde ọjọ́ kan ní ìgbà mi. Tóbá ṣi tòn ti ni àlè, owó kóró ló máa ma fi lò wá ṣùgbọ́n ọmọ iṣẹ́ ni wá, kò sí ǹkan ta lè ṣe. Èmi a máa faradà lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé mo mọ̀ pé èmi náà máa padà di ọ̀gá, ṣùgbọ́n nísinyì èmi náà ti di ọ̀gá ara mi. Mo dẹ̀ ti ń gba iṣẹ́ lọ́wọ́ ara mi, mo ti, mo ti ní àwọn ọmọ ẹ̀kọ́ ṣẹ́ tán pọ̀ lọ́pọ̀lọpọ̀ lábẹ́ mi, nínú te mi náà fi ń dùn, náà ló fi dá kí ẹ̀yàn má ṣe gẹ́gẹ́ bí àwọn aṣáájú, mo sì máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní àìmọye ìgbà.

Ṣé owó tí mon ń gba dára tó? Owó tí mon ń gba kò dára tó tórípé kí ni èmi ni lẹ́yìn ọ̀gá mi, èmi ni ọmọṣẹ́ tó kán. Lẹ́yìn èmi ló kán ọ̀gá. Èmi dè ni ọ̀gá àwọn ọmọṣẹ́ pátápátá. Owó tí wọ́n ń fún mi kò jú múrí márùn ún lò lá-- tí a bá ṣe iṣẹ́ àgbẹ̀dẹ tán láti àárọ̀ títí di alẹ́. Kò jú múrí márùn ún lò. Ìgbà mí tó a bá ṣe iṣẹ́ lọ́pọ̀lọ́pọ̀ tó rẹ̀ ara, wọ́n máa fún wa ní àpò kan tó jẹ́ pé kò tó kankan, kò tún tó owó máa tó tí mo fi wọkọ̀ wá tí máa dẹ̀ tún fi padà lọ. Tí n bá, tí n bá rìn ẹsẹ̀ kùn ni àpò kan yẹn fi máa tó mi wọkọ̀ délé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rí i pé kí n sá lọ bọ̀. Mi ní ọ̀nà mẹ́rìnà, mi sì ní ibo mìí láti lọ. Náà ni mo fi máa ń wò pé mà á fọ́rí tì. Èmi náà dẹ̀ máa la já. Ṣùgbọ́n nísìyí, èmi náà ti di ọ̀gá ara mi. Mo dé tí ń gbé iṣẹ́ fún èèyàn, mo tin fu mo ti ní àwọn ọmọṣẹ́ lọ́pọ̀lọ́pọ̀ lábẹ́. So nísìnyí báyìí.

Rárá, mí ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mo ti máa ń ní ìwúrí ní parẹ̀, Mo sì máa ń gbọ́ tí àwọn èèyàn yẹn sì máa ń sọ nípa ọkọ̀ ojú irin. Ó sì máa ń wù mí púpọ̀ púpọ̀ láti fi ọkọ̀ ojú irin rìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ná ti fi ọkọ̀ ojú irin irin rí. Tí n bá lọ sí ìlú Èkó, lọ sí ìlú Abuja àbí lọ sí ìlú mìíràn. Ṣùgbọ́n èmi ò tí ì fi ọkọ̀ ojú irin rìn rí rárá rárá. Ó sì máa ń wù mí, mo sì gbá. Ó sì wù mí kí ń fi rìn ní ijọ́ kí jọ́, ìgbà kigbà t'Ọ́lọ́run bá ti sọ pé kí n fi rìn. Èmi ò tí ń rìn nínú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n èmi náa fẹ́ fi, èmi náa fẹ́ rìn pẹ̀lú ọkọ̀ ojú irin nígbàkigbà tó bá ti wù mí. Ìgbà tó bá wù mí, màá rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Ó máa ń wù mí púpọ̀ púpọ̀ tí àwọn ọ̀rẹ́ mi bá sọ ípé àwọn bó ṣe rí nígbà tí àwọn fi ọkọ̀ ojú irin rìn. Ṣùgbọ́n èmi ò mọ tó ṣe rí, mi mọ tó ṣe máa ń rí. Lẹ́yìn inú fíìmù ni mo ti máa ń rí tí wọ́n sì máa ń fi ọkọ̀ ojú irin rìn àti ní ìgbà míràn tó bá kọjá ní ọ̀nà ibi tí a bá ń gbà kọjá àbí ni inú àwòrán.

Rárá, èmi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ o. Ẹ̀mi kàn máa ń wo ìran ni tí wàhálà bá ṣẹlẹ̀ àbí tí accident bá ṣẹlẹ̀ ní ojú títì. Àwọn oníròyìn máa ń wá, àwọn ọba lọ́ba náà ṣì máa ń wá láti wá wo ìròyìn burúkú tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n èmi ò kí ń kọ ìròyìn. Àwọn ọ̀rẹ́ mi ló máa ń tọ, ló máa ń kọ ìròyìn, ṣùgbọ́n èmi kò fi ń kọ ìròyìn kankan. Ìròyìn tí mo lè kọ ni bóyá tí èmi bá wà ní ilé ìwé, èmi a máa kọ ìròyìn sí àwọn tí n bá mọ̀. Ṣùgbọ́n ní ibi iṣẹ́, èmi ò kọ ìròyìn rárá rárá nítorí pé ẹrù, ẹrù ọ̀gá wa máa ń bà mí púpọ̀ pé tó bá béèrè pé kí ni mọ́ n ṣe àbí àwa sì jẹ́ eeyan kan tí ò kí ń ri ayè torí pé gbogbo ìgbà la máa ń fi ṣiṣẹ́. Alágbẹ̀dẹ n ri ayè gbogbo ìgbà la máa ń ṣiṣẹ́. Tí a bá ṣiṣẹ́ a máa jáde, tí a bá jáde a máa roko wọ́n sì máa wá iṣẹ́, iṣẹ́ kan fún wa láti ṣe tó-- nítorí pé a ní fí máa ṣeré kí gbogbo àdúgbò tó dáa a máa fi lé mọ nkan tí a wa ṣe ní ibi tí a ti wá kọ́ iṣẹ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, dáadáa, dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Yálà tí a bá fẹ́ ṣe exam ní ilé ìwé ni. Tàbí tí wọ́n bá fún mi ní ǹkan láti ṣe, tán dè fi àdéhùn sí i pé kí n fi ṣe. Àdéhùn kò sí, àdéhùn tí èmi ò kí ń ka, mo máa ń ka àdéhùn dáadáa, dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Yálà àwọn àdéhùn ibi iṣẹ́ ni, àwọn àdéhùn ibi ìwé ni. Tí a bá fẹ́ ṣe ìdánwò ní ilé ìwé, wọ́n máa fi àwọn àdéhùn sí ibi bẹ́ẹ̀ pé ǹkan báyìí ni e ṣe ǹkan báyìí lẹ́gbọdọ̀ ṣe. Ẹni tí òde wa ka àdéhùn yẹn, ó yára láti má pass exam rẹ̀ àbí láti fail iṣẹ́. Àwọn àdéhùn témo dẹ̀ máa ń ka, i máa ń wúlò ní ọ̀pọ̀lọpọ̀. Ó dẹ̀ máa ń ṣe ìrànlọ́wọ́ fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àdéhùn jẹ́ ǹkan gidi, ó sì dára láti máa tẹ̀lé àdéhùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi a máa tẹ̀lé àdéhùn torí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti fi mọ ǹkan tí mo fẹ́ ṣe àti ǹkan tí ń bá mọ́ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àdéhùn dára láti máa lò, èèyàn dẹ̀ gbọdọ̀ máa ṣeé ní gbogbo ìgbà.

Kọ̀m̀pútà ẹ̀yọ̀ kan sí méjì náà ni mo ní, ṣùgbọ́n kò pọ̀lọ́pọ̀lọ́pọ̀ bí i ti àwọn ará yòókù gẹ́lẹ́bí àwọn ọ̀rẹ́ mi. Àwọn ọ̀rẹ́ mi ní kọ̀m̀pútà tí ó pò, ẹlòmíì ní miiran ni wọ́n ń lo kọ̀m̀pútà méjì, ẹlòmíì mẹ́ta. Emi fóònù ni kan ni mo ní àti ẹ̀rọ abamígbéná pamọ́ tí mo máa ń fi ṣáàjì fóònù mi tí iná bá lọ. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi, fóònù méjì, òun ni àwọn ń lò. Wọ́n sì ń ní kọ̀m̀pútà ìmíì ẹ̀yọ̀ kọ̀ọ̀kan, ìmíì méjì méjì tí wọ́n ń lò. Ṣùgbọ́n emi, emi náà ṣiṣẹ́ káraká láti lè ra kọ̀m̀pútà láti máa lò te mii náà lè máa fi ṣiṣẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, wọ́n ń lo kọ̀m̀pútà fún ìwà jìbìtì ní orí ayélujára, wọ́n dẹ̀ fi ń gba owó ní ọ̀mọ̀ àwọn oyinbò. Ṣùgbọ́n emí, mò ń lo fóònù mi fún nǹkan gidi, mò dẹ̀ fi ń, mò dẹ̀ fi ń ṣiṣẹ́ só dàá, èmi máa fi rí owó ní ọ̀nà tó tọ́ tí àwọn ọlọ́pàá wọ́n níí fi máa ń le mí kiri ní orí ayélujára lọ́pọ̀lọpọ̀ ìgbà. Emi.

Èmi fẹ́ràn, èmi fẹ́ràn orin tó pọ̀, ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn orin tí èmi máa ń gbọ́ nígbà mi. Mo máa ń gbọ́ orin ayé, mo dà máa ń gbọ́ orin ọlọ́run, ṣùgbọ́n mo fẹ́ràn orin ayé ní ìgbà mi. Mo dà máa, ó, ó, ó mú ni bí ara mi bá sì wá síi ni mo ṣe máa ń gbọ́ orin. Èmi a máa gbọ́ orin, orin hip hop ní ìgbà mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé mo fẹ́ràn rẹ̀ ó dà máa ń mú ara mi balẹ̀ tí mo bá ń ṣe ǹkan. Yálà tí mo máa ń fọ abọ́ àti tí mo máa ń fọ ṣo àbí tí mo bá ń kọ̀wé, mo fẹ́ràn láti máa gbọ́ orin lọ́pọ̀lọpọ̀ torí pé ó máa ń mú ara mi yá ga ga, èmi dà máa concentrate lórí ǹkan tí mo bá ń ṣe. So irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́, òun ni àwọn orin ìgbàlódé tí ó máa ń mú ara èèyàn yá, tí ó dà máa ń mú eyí wá torí pé orin ó dára lọ́pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn bá face àdojúkọ ní ilé iṣẹ́ ni àbí ilé ìwé.

Èmi a máa ń rántí àwọn àdéhùn mi tí mo bá ń ko kalẹ̀ àbí tí mo bá ń ha sórí. Èmi a sì máa séèfù rẹ sí orí fóònù mi. Mo sì máa ń rántí rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé mo ti fi si ọkàn pé nǹkan tí máa rántí ni. Mo máa ń rántí àwọn àdéhùn mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí kí n sọ fún àwọn èèyàn tí m bá mọ rí pé, ẹ jọ̀wọ́ ẹ bá mi há Kínní yi si orí ìgbà tó bá ti yá, màá wá béèrè padà. Èmi dẹ̀ máa ń rántí àwọn àdéhùn tí àgbàlagbà bá fún mi àbí ọmọ kékeré láti múlò láṣi ti fi ṣi ìṣe torí pé èmi fẹ́ rántí àdéhùn lọ́pọ̀lọpọ̀ torí ó máa ń ranni lọ́wọ́, ó dẹ máa ń mu ni, mọ nǹkan tí èèyàn bá fẹ́ ṣe ní àsìkò yẹn. Èmi máa ń lo àdéhùn mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ni, ìgbà tí mo bá ń ṣe nǹkan gidi lọ́wọ́, èmi máa ń tẹ̀lé àwọn àdéhùn tó bá wà níbẹ̀. Yálà ni inú ẹ̀sàm, ẹ̀sàmu mi ni, èmi a mọ̀, èmi a mọ̀ rántí àdéhùn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ni ìgbà mìíràn náà tí mo bá wà ní ẹnu ìṣẹ́, èmi a mọ̀ lo àdéhùn láti fi tẹ̀lé, láti fi tẹ̀síwájú àti láti fi mọ nǹkan tó kàn.

Rice ni oúnjẹ tí mo fẹ́ràn jù nítorí pé kò sí ọ̀nà mìíràn láti fi jẹ́. Torí wipé ní ilé ìwé tí èmi wà, rice, ìrẹsì ni a máa ń jẹ púpọ̀ jù ní ìgbà yẹn. Torí pé òun ni oúnjẹ tí ó wọ́pọ̀ tí àwọn ọmọ ilé ìwé máa ń jẹ àbí sẹ̀mọ́. Òun ni mo tún fẹ́ràn jù ní oúnjẹ eelekeji Ṣùgbọ́n rice jíjẹ èmi fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé èmi a máa ń jẹe ní àárọ̀, ọ̀sán àtàlẹ̀. Torí pé tí kó má bàá maa mú ebi pami, ó dẹ̀ máa ń dùn ún. Tí n de bá se ni àárọ̀, ó máa dúró di sí inú mi di ọ̀sán tàbí ìrọ̀lẹ́ tí èmi, kí èmi tó lọ gbá bọ́ọ̀lù. Ọjọ́ojumọ̀ sì ni èmi máa ń gbá bọ́ọ̀lù. Só that tí n báa jẹ rice tàn ní àárọ̀, èmi máa lọ gbá bọ́ọ̀lù. Tó dẹ̀ bá fi lè di alẹ́, nínú kí èmi mú gàárì àbí kin sí lọ sun bẹ̀ torí pé rice yen máa ń dùro ní inú ju oúnjẹ mìíràn lọ ní ikùn mi ni ìnú ṣe fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Rice jẹ oúnjẹ tí èmi máa ń jẹ púpọ̀ púpọ̀ jù.

Bẹ́ẹ̀ni, ojoojúmọ́ ni èmi a máa ń lo fóònù mi. Kódà ní ìsisì yìí gan, fóònù mi ni mo fi ń sọ̀rọ̀ báyìí báyìí. Ojoojúmọ́ ni èmi máa ń wà ní orí fóònù torí pé èmi, èmi máa ń tẹ fóònù kò sí ọ̀rẹ́ kò dẹ̀ síbí tí ibi tí mo lè lọ. Só dà máa dúró sínú ilé, màá dẹ̀ tẹ fóònù mi látàárọ̀ kùtùkùtù di ilẹ̀ sún torí pé èmi ò ní ọ̀rẹ́. Àbí kí n dúró nínú ilé, kí n lè tẹ fóònù mi di ìgbà tó bá ti wù mí. Èmi a máa ń tẹ fóònù látàárọ̀, mo dẹ̀ máa ń tẹ ní òrú. Àwọn èèyàn máa wò pé ǹkan mi ni, bọ̀ fóònù mi. Òun ló jẹ́ ǹkan tí mọ́ tímọ́ tí èmi lè máa lò láti fi communicate àbí láti bá èèyàn sọ̀rọ̀. Èmi nífẹ̀ẹ́ fóònù mi púpọ̀ púpọ̀ torí pé kò sí ẹlòmí tí mo fẹ́ bá sọ̀rọ̀ ju fóònù mi lọ. Èmi a sì máa lò ó púpọ̀ púpọ̀. Mo sì ní ẹ̀rọ amúnádáni tí mo má fín charge rẹ̀ ní ìgbà tí kò bá sí iná torí pé kò sí ibi tí mo ti ibi tí mo lè lọ lẹ́yìn kí n jókòó sínú ilé kí n dẹ̀ máa tẹ fóònù mi. Èmi dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn èèyàn máa ń òbí ǹkan mi ṣùgbọ́n èmi kò ní òwú.

Èmi ò dúró, ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí, èmi ò lórí ò, n si mo tó ṣe rí. Nítorí pé bíríyà síta ẹ̀bi rẹ wọ̀nyẹn. Ayára bí àṣá kọ̀, a fò bí òkè. Ẹ́ dáàká jẹ́ kí táì mù pé kí n máa lòdì kí inú ìjà yẹn.

Emí o losi ago ri o, emi o si lo si ibi kankan ri, nlọ si ibi kankan ri, eyin le mo èléyì to ba yin, ago ko ilé ìwòsàn ni. Èmi lọ sí Àgọ́ rí, n si dé ibi kan kan rí, ẹ̀yin lè mọ̀. Bí tẹ ba mọ̀ n tí Àgọ́ bá jẹ́, kẹ mọ̀ bé amo Agọ́, èmi ò dé bẹ̀ rí. Èmi ò lọ sí Àgọ́ rí, èmi ò ṣi mọ̀ nnkan tí ń jé Àgọ́. Though gbogbo dè ye mi dáadáa, kí n dè wá tẹ sì máa kọ́ fún mi ní ìwon tí ó sì ye mi. Torí gbogbo Yorubá tẹ ń kọ yi, èmi ò mọ̀. Pé kọ́ ṣé ṣé mo ti lọ sí Àgọ́? Kí ni, kí ni, kí ni ibẹ̀ere gan se pe? Kí ni ṣe pé èé? Èmi ò mọ̀ o. Ẹwò, ẹ sáà jẹ́ kínní lódù tán, one minute mọ̀ n duro de. Mi mọ̀ nǹkan tí mo le sọ sí, ẹ ti dé Àgọ́ rí yìí ni o. Wàláhi. Ẹ mo mọ̀ ní n ti sọ. Amo se mo ti dé Àgọ́ rí. Níbo ni nje Àgọ́? Idáhùn ta balè sọ fà á dè máa sọ. Níbo ni nje Àgọ́? I n mọ ibi tí ńje Àgọ́. Tẹ bá ti mọ̀, ẹ lè sọ fún mi. Amo gọ́ òhun. I n mọ ibi tí ńje bẹ̀. Wàlahi. Tábí mo lọ ibẹ̀. Tá mo mọ ibẹ̀ ni. Tá ya mo mọ ibẹ̀ ni. À ti eyi, èyín naa ẹ lú bẹ́. Ẹ maa lú bẹ́ ni. Kò yẹ̀ yin e maa lú bẹ́. Ẹ maa bá mi lú bẹ́ lẹ́ẹ̀kan kankan ni. O bẹ́. Ẹ̀mi gan pẹ̀támì lú bẹ́. Lú bẹ́, lú ẹ lú, ẹ a lú bẹ́. Ẹ̀yi ẹ lú bẹ́. Ẹ lú bẹ́.

Ah, n kan gidi lé bere un etó dára yà. Emi a mọ se ní ọ̀pọ̀lọpọ̀ torí pé emí fẹ́ràn bọ́ọ̀lù. Mo fẹ́ràn eré sisa, mo dẹ̀ fẹ́ràn erépa, mẹ́ta ni. Èle te bá ti fẹ́ni erépa, emí é se erépa débipẹ́ teyan ṣèṣe. Gbogbogbà ni emi mo ṣe erépa. Sugbon níbi eré sisa yẹn, ní ẹ́kọ́ kan ni mo mọ̀ ṣe eré sisa torí pé ìmí ò fẹ́ràn eré sisa lọ́wọ́ báyìí, ó lè fa ǹkan mí sí emí lára. Sugbon bọ́ọ̀lù, ah, mo lè bá látaro dàlé tó sì ní sí kànkàn tó máa ṣe mí. Emi a mọ̀ gba bọ́ọ̀lù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé ó máa ń fún mí ní omọ̀ jẹ́ kí àramì jípe pé emí a sì mọ̀ mọ̀ ǹkan tí mo máa ṣe tí emí bá ń gba bọ́ọ̀lù lọ́wọ́. Emi a máa ń gba bọ́ọ̀lù ní ojoojúmọ́, ní aago mẹ́rìnlá ààbọ̀ mẹ́rìn ààbọ̀ ní ojoojúmọ́ ní ìgbà tí Ìgbà ti emi bawa ni súkù. Sugbon lọ́wọ́lọ́wọ́ báyìí, emì ti wà nílé, mi lè gbá bọ́ọ̀lù báyìí torí pé kò sí ibi tí mo ti máa ti gbá bọ́ọ̀lù ní ilé ní ojoojúmọ́. Emi máa ń gbá, màá ń gbá fáọ le, wọn á sùn sí ilé emí. Ah, ìyà máa jẹ kwará poly emí. Emi ò di di striker iwa ju fa. Wọn á sọ pé kí emí mo bọ̀ wá lé, kí wa mo jo ko. Bí àmọ́ tí ìmọ̀ gba tà wọ́n sọ pé ká eyan mo wọlé fa emí. Emi, ó dùn mi a mo ń ko sí nkan tó fe ṣẹlẹ̀. Máa fi wère port ẹ́ náà ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ ni ígbàkúgbà boya mo bá ń lọ ilé ìwé ni àbí mo bá ń lọ si A98 lowa, àbí mo bá ń lọ sí ibi iṣẹ́. Mo máa ń wọ ago láti fi máa ṣe àpèjúwe ìgbà tí n bá wá, ọ̀ ọ́ dàhun, e a dakun, dide dide mo máa fi n ṣe àpèjúwe ibi tí n bá ń lọ àbí ibi tí mo bá ń gbá. Só dà kí n má ba à lè kó ṣe kí sì bá lè sá àbí bá pèrere. So ti gbọ́, ǹkan tí mo mean láti sọ nìyí. So ó wá tún ní àwọn ọnà kan tí mo máa ń gbá tí mo máa ń fi wo ago ọwọ́